Kí ni o máa ń sọ fún ọ̀dọ́ tí ó bẹ̀rẹ̀ ìtọ́jú owó? Ìtọ́jú owó, èmi máa ń sọ fún ọ̀dọ́ pé kó múra síi kí ó sì máa ṣe ìtọ́jú owó náà dáradára nítorí ẹni tí ó bá tọ́jú owó, òun náà ni owó yóò tọ́jú rẹ̀ padà.

Sọ fún wa nípa abúlé tàbí àdúgbò tí o wà, tí ó wà ní Tosin. Àdúgbò kan tí ó wà ní Tosin mi, ọ jẹ́ àdúgbò tí àwọn ọkùnrin tó máa ń gbá bọ́ọ̀lù lórí pápá. Àdúgbò náà máa ń pariwo ní gbogbo ìgbà nítorí oríṣiríṣi ènìyàn ló wá síbẹ̀ láti wá ṣeré ìdárayá.